Rárá o, mi ò kí ń wọ ìbọwọ́, nítorí wípé mi ò nífẹ̀ẹ́ sí i rárá. Bukulẹ̀ jẹ́ wípé mo máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi tí wọ́n máa ń wọ ìbọwọ́, ṣùgbọ́n èmi ò nífẹ̀ẹ́ sí i, nítorí náà ni mi ò kí fi wọ̀ ọ́.